Tábìlì iṣẹ́ mi, ó rẹwà púpọ̀. Ìgbàlode tábìlì ni mò ń lò, èyí tí mo gbé wọlé láti ìlú China. Orí ẹ̀rọ ayélujára ni mo ti rà. Mo dẹ̀ fi ilé iṣẹ́ tó máa ń gbé nǹkan wọlé láti orílè-èdè kan sí orílè-èdè mìíràn ni mo lò láti gbé wọlé. Tábìlì náà ó fẹ̀ púpọ̀. Ó ní gbogbo èròjà tó yẹ kó ní. Ibi tá a ń fi ìwé sí, ibi tá a ń fi nǹkan táa fi ń kọ ìwé sí. Ó ní ààyè èyí tí mo máa ń kó àwọn ìwé ilé iṣẹ́ sí. Ó ti ní èyí tí mo máa ń wọ́ tí mo sì lè fi kọ́kọ́rọ́ tìpa tí mi ò bá fẹ́ kí ẹnikẹ́ni kó débẹ̀. Tábìlì náà fẹ̀ jọjọ. Ó ní èrò ẹ̀rọ kan, èyí tó jẹ́ pé tí mo bá ti kíbọ iná ẹ̀lẹ́tíríkì, ó máa ń jẹ́ kí tábìlì náà kó gbóná díẹ̀. Èyí ìdẹ máa ń fún gbogbo àwọn kòkòrò kí kòkòrò tó bá wà ní àyíká rẹ̀ láti ṣájínà. Tí mo bá ti dé ibi iṣẹ́ mi, tábìlì mi a máa múnu mi dùn púpọ̀. Kódà gbogbo nǹkan èlò mi, nǹkan ìmumì mi, nǹkan tí mo máa ń lò tí mo bá ní ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ mìíràn, orí tábìlì náà ni mo ṣe ààyè òǹikálùkù ọ̀sí. Nítorí náà tábìlì iṣẹ́ mi ó dára, ó fi mí ní fọkànbalẹ̀ láti ṣiṣẹ́ mi bó ṣe tọ́ àti bó ṣe yẹ.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ̀ rí. Ní ìlú tí mò ń gbé, ìlú Nàìjíríà, tí a bá ti ka ìwé ìpèníké ní tàká ìkejì àti ìkẹta yìí tí ó jẹ́ yunifásítì, ìyẹn ilé ìwé ẹ̀kọ́ gíga àgbà. Lẹ́yìn ìgbà tí a bá ti parí tán, a máa ń lọ fún àgùnbánirọ̀. Eléyìí tí wọ́n máa ń kó gbogbo wa sí ibìkan, ibi tí à ń pè ní àgọ́. Ibí báyìí ni a máa ń wà fún bí ọgbọ̀n ọjọ́, tí a ti máa ń ṣe oríṣìíríṣìí eré ìdárayá, ẹ̀kọ́ kíkọ́ àti fún wa ní àǹfààní láti mọ ìlú tí wọ́n kó wa lọ. Eléyìí ni wọ́n ti kọ́ wa bí àṣà àti ìṣe wọn ṣe rí níbẹ̀. Àgọ́ yìí, oríṣìíríṣìí ẹ̀yà ìlú, ara, ọ̀rẹ́ yìí tí a ti ní nígbà kan rí táa mọ̀ mọ́, táa pàdé mọ́ ni. Ibẹ̀ la ti máa ń ní oore ọ̀fẹ́ àti ti fojú kanra wa. Lẹ́yìn ìgbà táa bá wá lo bí ọgbọ̀n ọjọ́ ìtán ní àgọ́, ibẹ̀ ni wọ́n ti wá pín oníkálùkù wa sí ìsọ̀rí ìsọ̀rí láti lọ sí ìlú ibi tí a ti wá sin ìjọba orílè èdè mi. Àgọ́ yìí dára púpọ̀ o. Nítorí wípé ó jẹ́ ìrírí kan tó ti yàtọ̀ sí ìrírí èyí tí mo ti ní sẹ́yìn. Ìrírí bíi pé báwo ni àwọn tí ó ń dáàbò bo ìlú, báwo ni wọ́n ṣe ń gba ẹ̀kọ́, ọ̀nà wo ni wọ́n ń gbà sùn, ọ̀nà wo ni wọ́n ń gbà jí, báwo ni wọ́n ṣe ń lo ìgbésí ayé wọn níbi tí ó ti sí ẹbí wọn níbẹ̀. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ ní ìrírí náà. Nítorí pé kò sí ẹbí mi kankan. Èmi nìkan ni mo wà níbẹ̀. Mo dẹ̀ wà nínú àgọ́ ibi tí ó fẹ̀ gidi gan. Kódà àwa ta wà níbẹ̀ nígbà náà, a tó bí igba nínú yàrá kan tó fẹ̀ gidi gan. Tí ilẹ̀ bá ti sú ta ti wọlé. Oríṣìíríṣìí àwàdà la máa ń fi dára wa ní àrayá. Ẹni tó mọ jójó a sọ̀kalẹ̀ lórí ibùsùn rẹ̀, a jó fún wa. Ẹni tó mọ orin kọ, òun náà a kọ orin fún wa. Ẹni tó mọ̀ ló lù, àwọn náà á lùlù. Ẹni tó mọ ẹrin rí, àwọn náà a rín ti wọn. Inú àgọ́ yẹn ó dùn dé bi pé kó dà, kó ṣe mi bíi kó mọ̀ tán mọ́ ni. Àgọ́ mi tí mo ti ń lọ, ó ní àgọ́ ìgbà tí mo wà ní ìpele kẹrin ní ilé ẹ̀kọ́ gíga mi. Gẹ́gẹ́ bí ẹni tó lọ fún ẹ̀kọ́ ìmọ̀ bí a ṣe ń wa kúsá. A lọ sí àgọ́ ní ìlú kan tí wọ́n ń pè ní ìlú Lọ́kọ́ja. Níbẹ̀ la ti ní ìrírí nípa báwo ni wọ́n ṣe ń wa oríṣìíríṣìí àlùmọ́nì inú ilẹ̀. Èyí dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ láti gbé inú àgọ́ kan, èyí tí ó jìnnà díẹ̀ sí inú ìlú. Ẹ̀kọ́ kan tí mo wá rí kọ́ níbi àgọ́ ti bẹ̀ ni pé ohun gbogbo tí èèyàn bá nílò, a gbọdọ̀ ti tètè rà ó kó tó di pé a wọ inú àgọ́ wa lọ. Nítorí a ti bọ́ta onira púpọ̀. Kódà bí èèyàn bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ tí ó dẹ̀ pọn omi tó yẹ kó ti pọnpamọ́, ẹni náà yóò wọ inú igbó lọ ní o. Ní ẹ̀yìn ìgbà tí mo kúrò nínú àgọ́ yẹn, ẹ̀kọ́ mi, ìrírí mi, ìṣe sí mi kún púpọ̀ o. Nítorí pé kí ni mo mọ̀ bí a ṣe ń bá ènìyàn ṣe, mo mọ̀ bá ṣe ń bá ènìyàn sọ̀rọ̀, mo mọ àwọn ènìyàn tó jẹ́ wípé ìwà wọn tí ò bá bà tèmi lọ, ọ̀nà wo ni mo le gbà láti má bìnú. Torí pé ó jẹ́ kó yé mi wípé oríṣìíríṣìí ènìyàn ló wà pẹ̀lú ìwà àti ìṣesí wọn ó dẹ̀ yàtọ̀. Ìjẹ́ ẹ̀kọ́.

Tí ṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi, mo máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀. Nítorí wípé alákọ̀ọ́kọ́ Yorùbá ní "Iṣẹ́ ni Ògùn ìṣẹ́". Múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ là fi ń di ẹni gíga. Ẹnikan ò ní d'ẹni gíga ní ìdìṣẹ́ kan, tí kò bá ní bí ó ṣe ń fi ìfọ̀kànbalẹ̀ ṣiṣẹ́ náà dáadáa. Kò sí bí iṣẹ́ ṣe pọ̀ tó o, mo máa ń farabalẹ̀ ni. Mi ò kí ń kan jú. Bí àpẹẹrẹ, tí mo bá wà ní ẹnu iṣẹ́, èyí tí mo ti ń gba owó ní oṣooṣù. Tí mo bá parí iṣẹ́ mi, mo ní ẹni tí máa ń yẹ̀ wò ó. Tẹ́ni náà bá yẹ̀ wò, tó bá ní "À, a felé kun àbí elé ni?" Ó yẹ kí n yọ kúrọ̀. Máa farabalẹ̀ gbọ́, máa dẹ̀ ṣe dáadáa. Èyí gan lọ fún mi ní oore ọ̀fẹ́ láti tètè ní ìgbéga lẹ́nu iṣẹ́ ṣáájú àwọn akẹgbẹ́ mi tókù. Tó bá jẹ́ iṣẹ́ ara mi ni, torí èmi náà ni iṣẹ́ èyí tí mo dá sílẹ̀ bí mo ṣe ń ṣiṣẹ́ ti tẹ́lò mìíràn náà. Níbi iṣẹ́ ara mi, di ọ̀nà kan náà ni ìgbàgbọ́ mi. Ifarabalẹ̀, sùúrù, òun náà ni mo máa ń fi ń ṣe. Nígbà mìíràn, ká ní ago méjìlá ló yẹ kí a parí iṣẹ́. Àbí ìgbà tó jẹ́ pé ago mẹ́jọ ìrọ̀lẹ́, òun ni a máa ń ti ilé iṣẹ́ mi. À, ìgbà náà ni àwọn oníbàárà mì máa ń dé. Tí wọ́n bá dẹ̀ dé, wọ́n á ní "À, ẹ jọ̀ọ́, ẹ jọ ẹ ṣááré bá mi ṣe. Ẹ́n, ọ̀nà ló pọ́. Kí ni kọ̀ọ̀ kan kan ni?" Nígbà tó jẹ́ pé ó yẹ ká máa lọlé lọ sín mi ni. Sùúrù ni mo máa ń ṣe lákòókò yìí. Irù sùúrù tí mo dẹ̀ máa ń ṣe ni pé, màá wọnú ilé iṣẹ́ pẹ̀lú àwọn tó jẹ́ aláàbò mi. Má dẹ̀ ti pa. Èyí a fún mi lóre ọ̀fẹ́ láti jẹ́ kí ẹlòmíràn má wọlé. Máa le tètè bá wọn ṣe iṣẹ́ èyí tí wọ́n fẹ́ kí n bá wọn ṣe. Inú wọn dẹ̀ máa ń dùn lọ́pọ̀lọ́pọ̀. Kódà wọ́n máa sọ fún àwọn ènìyàn wọn lókèèrè láti gbé iṣẹ́ wá láti ọ̀nà jíjìn sí ọ̀dọ̀ mi. Nítorí pé wọ́n mọ̀ wípé iṣẹ́ kan ò ní pọ̀ kí n wá fi ìbànújẹ́ ṣe. Mo máa ń jẹ́ kí ọkàn mi wà nílẹ̀ láti farabalẹ̀ ṣe iṣẹ́ wọn. Inú tí wọn náà dẹ̀ máa ń dùn ní ọ̀pọ̀lọpọ̀. Èyí jẹ́ ọ̀nà tí mi ń fi ń jẹ́ kí iṣẹ́ pọ̀ lọ́rùn mi, tí mo sì máa ń ṣe iṣẹ́ dáadáa nítorí pé mo ní ayọkàn sí gbogbo iṣẹ́ tí mo bá ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ láti máa lo ẹ̀rọ ìgbésókè. Bó ti wùlẹ̀ jẹ́ pé ìgbésókè ní ìtumọ̀ méjì ní èdè Yorùbá. Ni ìtumọ̀ àkọ́kọ́, ó jẹ́ ǹkan ìgbàlodé, ẹ̀rọ ẹ́ńjínì ìgbésókè ìgbàlodé. Ni ìtumọ̀ kejì, ó jẹ́ ẹ́ńjínì agbéni sókè, èyí tí a máa ń pè ní elevator. Èyí tó bá wù kó jẹ́ nínú méjèèjì, kò ṣe èyí tí mi ò nífẹ̀ẹ́ sí, nítorí wípé kíni ẹ̀rọ jẹ́ ǹkan ìgbàlodé èyí tí ó fún ni ní oore ọ̀fẹ́ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan láì fi okun àti agbára ẹni ṣòfò. Ni ayé òde òní, ọ̀pọ̀ ọ̀nà la ń gbà ṣe ǹkan, bí àpẹẹrẹ, mo fẹ́ bèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi kan bóyá ó wà nílé. Nípa agbára ẹ̀rọ ìgbésókè, mo lè, mú foonu mi kí n pe pé ọ̀rẹ́ o, ṣó wà nílé, tó bá wà nílé, màá gbéra láti lọ báa, tí kò bá sí nílé, màá jókòó síbi mo wà. Èyí fún mi lórí ọ̀fẹ́ láti má mọ rìnrìn are irín iránu kiri. Agbára ẹ̀rọ ìgbésókè táa ń pè ní ẹ̀rọ ìgbà ọ̀tún. Tó bá jẹ́ pé ẹ̀rọ ìgbésókè elevator ni. Ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ tóbi lọ́pọ̀lọpọ̀ o. Kódà àjà méjì lé ní ogún, oun níbẹ̀. Tí mo bá fẹ́ gbéra láti àjà kan sí àjà tó pọ̀, ẹ̀rọ ìgbésókè èyí tà ń pè ní elevator òní mo máa ń lò. Ẹ̀kọkan tó bá wù mí láti ṣe eré ìdárayá, láti na ẹsẹ̀ mi, tí àbí torí ó jẹ́ pé ǹkan tí mo fẹ́ lọ ṣe ní òkè, ibùsọ̀ mi kò bá kan jú dé, òní mo máa ń fi ẹsẹ̀ mi gun ibùsọ̀ kankan. Àmọ́ tó bá jẹ́ ǹkan okánjú, ẹ̀rọ ìgbésókè elevator ilé iṣẹ́ mi òní mo máa ń lò. Ẹ̀rọ ìgbésókè jẹ́ ǹkan tó dára o. Èyí kí, èyíkéyìí tó wù kó jẹ́ nínú ọ̀nà méjèèjì tí mo pín sí, kò ṣe èyí tí mi ò nífẹ̀ẹ́ sí. Kódà gbogbo ǹkan tó bá ti lè jẹ́ kí iṣẹ́ mi yá, gbogbo ǹkan tó bá ti lè jẹ́ kí n má fi egun àti agbára mi ṣòfò, òun le mi nífẹ̀ẹ́ sí. Nítorí náà mo nífẹ̀ẹ́ sí ẹ̀rọ ìgbésókè dáadáa.

Ìlànà tí mo máa ń gbà tọrọ àforíjìn ó pín sí mẹ́lò kan. Ìlànà náà lọ níbà mú pẹ̀lú ẹni tí mo bá ṣẹ̀, bí àpẹẹrẹ, tó bá jẹ́ pé eléjù márè ni mo rò pé mo ṣẹ̀, kódà kí n má ṣẹ̀, mo máa ń tọrọ àforíjìn lójoójúmọ́. Nítorí pé wọ́n fi kọ́ mi wípé ẹsẹ̀ àìmọ̀ mo da, ó wà. Ẹsẹ̀ tán dá sí ni lọ́rùn, ó wà. Ẹsẹ̀ tí èèyàn ò mọ̀ bó ṣe dá, ó wà. Ẹsẹ̀ te èèyàn dìdì dá náà wà. Nítorí náà, bí mo ṣe jẹ́ ènìyàn tí kò nífẹ̀ẹ́ sí kó máa dá ẹsẹ̀, mo ti ní ìgbàgbọ́ nínú gbólóhùn Yorùbá kan tó ní, "Kò sí bí èèyàn ṣe mọ àárín tó kí ọ̀ri máa mí." Nítorí náà, mo máa ń tọrọ àforíjìn lọ́dọ̀ elédumárè lóòrè kóòrè. Ní ọ̀nà mìíràn, mo máa ń tọrọ àforíjìn lọ́dọ̀ ẹni tí mo ṣẹ̀ tí mo mọ̀, bí àpẹẹrẹ, ọ̀rẹ́ mi kan fẹ́ ṣe ìnáwó. Ìgbéyàwó dẹ̀ ló fẹ́ ṣe. Mo ti fi dáa lójú pé màá wá, àmọ́ ó ku ọjọ́ kan sí ọjọ́ ìgbéyàwó ẹ̀ ni ǹkan kan ṣẹlẹ̀. Mo rí dájú pé mo pè, mo dẹ̀ tọrọ àforíjìn lọ́wọ́ rẹ̀. Mí jẹ́ lọ́wọ́, mí dẹ̀ ṣe ní sùtà, àmọ́ mo rí pé ọkàn rẹ̀ ti wà nídi pé màá wá, ṣùgbọ́n mi ò lè padà wá. Nítorí náà, mo má-- mo tọrọ àforíjìn ní ọwọ́ rẹ̀. Ìlànà yìí jẹ́ ìlànà tí mi ò bá le mú àdéhùn ṣẹ, mo máa ń tọrọ àforíjìn lọ́wọ́ ìru àwọn èèyàn bẹ́ẹ̀. Ọ̀nà mí ì tí mo máa ń gbà tọrọ àforíjìn, ó ní èyí tó máa ń wáyé láàrin olólùfẹ́ kan síra wọn. Nígbà tí mi n bá ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti lè mú àdéhùn mi ṣẹ, nígbà mìíràn mo lè sọ fún olólùfẹ́ mi pé màá gbé lọ sí ibi ayé ìdárayá àti ìgbafẹ́. Èyí tí iṣẹ́ mi lè wá ta ṣe okùnfà kí n má lè mú àdéhùn ṣẹ. Ni eléyìí, mo máa ń bẹ̀, màá tọrọ àforíjìn. Ṣùgbọ́n o, eléyìí máa ń wá pẹ̀lú ẹ̀bùn ránpẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé obìnrin àti ẹ̀bùn wọn ò fi-- wọn ò kí ń fi ń ṣeré. Ọ̀nà yìí ni mo máa ń gbà. Ọ̀nà mí tun ni tó bá jẹ́ pé mo mọ̀ pé mo ṣẹ ẹni náà, yálà bóyá mo sọ̀rọ̀ ǹkan tí ò yẹ kí n sọ síi, mo wá rò pé tí ènìyàn mi bá sọ iru ọ̀rọ̀ ẹ̀ sí mi, kò le dun mọ́ mí nù. Níru a àkókò báyìí, mo máa ń tọrọ àforíjìn lọ́wọ́ ìrú àwọn èèyàn bẹ́ẹ̀, mo sì máa ń rí dájú pé mi ò ṣe ìrú n tí mo ṣe tó fi jẹ́ kí n máa tọrọ àforíjìn. Ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ré ni wọ́n máa ń dáríjì mí tí adé máa ń wà papọ̀ bi ase tí ń wà tẹ́lẹ̀. Díẹ̀ nínú àwọn ọ̀nà tí mo máa ń gbà tọrọ àforíjìn ni. Iyí tí mo kàn mọ̀ pé mo máa ń ṣe dáadáa ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí mo bá ṣẹ̀ yàtọ̀ sí olólùfẹ́ mi, òun ni mo máa ń gbìyànjú láti fún wọn ní ẹ̀bùn ránpẹ́. Èyí tí mo fi máa ń jẹ́ kó yé wọn pé èèyàn gidi lẹ jẹ́ sí mi ò, èmi ni mo ṣẹ̀ yín. Ẹ dáríjì mí, ẹ foríjì mí, ẹ si bá mi fi ẹ̀bùn yìí, ẹ bá mi gbà bó ṣe wo kò kéré mọ̀. Báyìí ni mo ṣe máa ń tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ẹni tí mo bá ṣẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Kódà eléyìí kì í ṣe ilé ìdárayá ẹyọ kan. Oríṣiríṣi ni ilé ìdárayá ni mo ti fi ìforúkọsílẹ̀ sí. Mo ní orúkọ ní ilé ìdárayá èyí tí à ń pè ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eléyìí ni ó máa ń wáyé ní gbogbo ọjọ́ èyí tí à ń pè ní ìsinmi. Tí ó bá ti di dédé ago mẹ́rin títí di ago mẹ́fà àbọ̀, ilé ìdárayá ele oní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá oun ni mo máa ń wà. A máa ń wà níbẹ̀ láti ṣe ìdárayára ranpẹ́, èyí tó jẹ́ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá la máa ń lò. Ẹnikẹ́ni ò kan lè wọ́bẹ̀ o láìṣẹ́ wípé ó fi orúkọ sílẹ̀ nítorí pé a ní àwọn ìlànà èyí tí à ń tẹ̀lé. A dẹ̀ ní àwọn àǹfààní kan tàbí òmíràn tí a máa ń rí gbà láàárín ara wa. Bí àpẹẹrẹ, ẹlòmí nínú wa ó máa ń ṣe nǹkan túútúú, bíi sóbò, bíi, ẹlẹ́rìndòdò, bí àwọn nǹkan díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ lọ máa ń gbé wa, èyí tí gbogbo wa tá jọ jẹ tá fi bí a bá ṣe ń ṣe eré ìdárayá wa. Mo ti ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá èyí tí a ti máa ń gbé oríṣiríṣi àwọn ẹrin. Àwọn ẹrin yìí ló ní òṣùwọ̀n oríṣiríṣi èyí tí ó bá bíi agbára oníkálukú wa tó bá ṣe tó mọ̀. Èmi ní orúkọ níbẹ̀ tí mo fi sílẹ̀. Mo sì ní oore ọ̀fẹ́ láti lọ ní ẹ̀ẹ̀mẹta tó bá wù mí ní inú ọ̀sẹ̀ kan. Olùkọ́ mi wà níbẹ̀, èyí tí ó ti ń dúró dè mí ní gbogbo ìgbà tí mo bá ní àdéhùn àkókò pẹ̀lú rẹ̀. Ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀ ni mo ní oore ọ̀fẹ́ láti lọ. Ìgbà mìíràn ṣa o, ó lè jẹ́ ẹ̀mèjì ní àyè gbà mí. Ṣùgbọ́n kò sígbà tí mo bá lọ nínú àkókò èyí tí ó wà nínú ìwé ìforúkọsílẹ̀ mi pẹ̀lú wọn tí mi ní rí olùkọ́ kan tàbí méjì tí ó ń dúró dè mí láti ṣe atọ́nà mi. Mo ti ní orúkọ ní ilé ìforúkọsílẹ̀ ìdárayá èyí tí a máa ń pè ní bọ́ọ̀lù onírondó. Èyí wà ní ibi afẹ́ kan tó fẹ̀ púpọ̀púpọ̀ tí à ń pè ní Le Méridien èyí tó wà ní ìlú Uyó. Ibẹ̀ ni mo máa ti lọ ń gba bọ́ọ̀lù onírondó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ mi. Àmọ́ eléyìí yàtọ̀ díẹ̀ nítorí pé kí ni àwọn èèyàn tó ń kàwé dáadáa, àwọn tó ní ìmọ̀ dáadáa ibẹ̀ ni àwọn wà jù. Nítorí náà mo ní ìfẹ́ sí i ní gbogbo ìgbà tí mo bá lọ. Mo máa ń pàdé àwọn ẹlòmí tí wọ́n ti ní ìrírí, òye, ọpọlọ. Kódà ìmí inú wọn wà ní ẹnu iṣẹ́ ìjọba tań jẹ́ ọ̀gá pátápátá. Ìmí inú wọn jẹ́ ẹni tó dá okoòwò sílẹ̀. Kódà ìmí inú wọn wà lára àwọn tí ó ní owó jù lọ. Ibẹ̀ ni mo ti máa ń ní oore ọ̀fẹ́ láti bá wọn sọ̀rọ̀, láti kọ́ ẹ̀kọ́ mọ́ ǹ tí mo mọ̀ àti láti jẹ́ kí wọ́n jẹ́ ẹni tí ó bá mi dá owó pọ̀ díẹ̀ nínú ibi tí à ń fi orúkọ sílẹ̀ fún ìdárayá èyí tí èmi wà níyii.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ gọ́ọ̀mù. Ilé iṣẹ́ àlùmọ́nì tán tí ń wa kùsà ni mo ti ń ṣiṣẹ́. Iṣẹ́ náà kì ń ṣe iṣẹ́ tí ó rọrùn. Ó jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé mo nílò láti máa fi ǹkan kan kan sí ẹnu. Ìyẹn á fún mi ní oore ọ̀fẹ́ láti fojú sí ohun tí mò ń ṣe kí ọkàn mi dẹ̀ wà níbẹ̀ àti pé kó jẹ́ kí n mọ̀ pé ọjọ́ ti lọ. Eléyìí yìí ló fà á tí mo fi máa ń jẹ gọ́ọ̀mù. Àmọ́ ò mi kì í ṣà dédé jẹ oríṣiríṣi gọ́ọ̀mù. Mo ní ẹ̀yà gọ́ọ̀mù èyí tí dókítà mi yàn láàyò fún mi kí n máa jẹ. Gọ́ọ̀mù náà ó jẹ́ èyí tí kò ní adùn tí ó lè pa mí lára nínú. Ó kàn máa ń fún mi ní okun àti agbára àbí kí n sọ pé oore- ọ̀fẹ́ láti máa ṣe ǹkan láìní, láìní fi iyè sọnù nínú ohun tí mò ń ṣe. Gọ́ọ̀mù yìí, mo máa ń rà á ní àwọn ibi tí wọ́n ti ń ta òògùn ni. Kò kì í ṣe èyí tí àwọn tí wọ́n kan ń ta oríṣiríṣi nǹkan máa ń tà. Kódà tí mo bá ti mú ẹyọ kan, ó máa ń tóbi wákàtí mẹ́ta kó tó di pé màá sọ ọ́ nù. Ọ̀pọ̀ ìgbà bíi méjì ni mo sábà máa ń jẹ ní ojúmọ́ kan tí mo bá wà ní ẹnu iṣẹ́. Tí mi ò bá sí lẹ́nu iṣẹ́, mi kì í jẹ gọ́ọ̀mù. Àyàfi tó bá jẹ́ pé mo wà ní ibi eré ìdárayá, èyí tí mò máa ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Nígbà míì ni mo máa ń jẹ ẹ́ tí mo bá wà níbẹ̀. Ìyẹn náà kò kì í ṣe gbogbo ìgbà. Ẹnu iṣẹ́ mi nìkan ni mo ti máa ń jẹ gọ́ọ̀mù léèròkèèrò ní àkókò sí àkókò.

Bẹ́ẹ̀ni mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Mo ní èyí tí à ń pè ní Alexia. Mo ní èyí tí ó ní oore ọ̀fẹ́ láti tara jí bí kò tó di pé nǹkan ìjàmbá ṣẹlẹ̀. Mo ní èyí tí ó máa ń ta mi lórogbó tí ẹni kan bá kàn rìn rìn àrẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àyíká ilé mi. Èyí ó máa bẹ̀rẹ̀ sí í dún ní kíkan kíkan tí á fi jẹ́ kí n mọ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ ní àyíká ilé mi. Mo ní èyí tó máa ń pa àwọn kòkòrò bí ẹ̀fọn, bí áyán tí mi ò bá sí nílé. Tí mo bá wà nílé, mi kì í lo ẹ̀rọ ọlọ́gbọ́n yìí nítorí pé tí áyán àbí ẹ̀fọn náà bá wà ní ara mi, ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ó sì máa tan agbára omi ìpaǹkan rẹ̀ sí mi lára. Nítorí náà tí mi ò bá sí nílé, mo máa ń tanlẹ̀. Mo sì máa ń fi sí àkókò tí kò ní ṣiṣẹ́ mọ́. Bí àpẹẹrẹ, ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ní agbára láti sọ fún pé bẹ̀rẹ̀ iṣẹ́ ní aago mẹ́jọ àárọ̀, kó dẹ̀ dakẹ́ iṣẹ́ ní aago mẹ́rin. Aago mẹ́fà ni mo máa ń sábà délé. Wákàtí méjì tí mo fi sí àárín rẹ̀ gbogbo ohun tó ti fọ́n síta láti pa kòkòrò àbí nǹkan kí nǹkan tó bá wù kó ti pa á ti jẹ́ kó sinlẹ̀. Tí èmi bá wọ ilé, iṣẹ́ mi ni kí nǹkan nu gbogbo ẹ̀kìndẹ̀gbọ̀n, kìndẹ̀gbà. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ó jẹ́ kí iṣẹ́ kó rọ̀ mí lọ́rùn ní ọ̀pọ̀ ọgbà. Mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n mi, èyí tí mo ṣẹ̀ṣẹ̀ rà ní orílẹ̀-èdè China. Elé yìí ní oore ọ̀fẹ́ fún mi láti tẹ aago kan níbi ìgbèrí mi. Tí n bá ti fi ọwọ́ tẹ kiní náà, n tí mò ń sọ fún ẹ̀rọ ọlọ́gbọ́n yẹn ni kó lọ sọ fún èyí tó máa ń gbé omi kaná ní ilé ìdáná àti ilé ìwẹ̀ mi kó bẹ̀rẹ̀ iṣẹ́ láti bẹ̀rẹ̀ sí jẹ́ kí omi tó tutù kó di gbígbóná. Mo sì le fi elé yìí náà sí gègè ìbí tí mo bá fẹ́ kí ó gbóná dé. Bí àpẹẹrẹ, ká ní mo fẹ́ kó gbóná bí àádọ́ta nínú ọgọ́rùn-ún sẹ́ńtírì ni. Tí n bá ti tẹ̀ sí i tó bá ti dé ibẹ̀, ibẹ̀ ni yóò dúró sí tí ó dẹ̀ rí i dájú pé kò lọ òkè àbí kó lọ ilẹ̀ sí i. Oríṣiríṣi àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n òní mo ní. Mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n kan, èyí tó jẹ́ pé tí mo bá dé láti ibi iṣẹ́ gẹ́gẹ́ bí awakùsà, iṣẹ́ mi jẹ́ iṣẹ́ kan tó máa ń gba agbára níwọ̀nba lára mi. Tí n bá dé, máa dúró sí orí ẹ. Ẹ̀yi a fún un ní oore ọ̀fẹ́ láti wo ibo ni ó rẹ́ mi sí. Tó bá jẹ́ èyí tó nílò láti gun mi ara mi pọ̀ kí ẹ̀jẹ̀ àti gbogbo ohun tó yẹ kí ó sọ̀kalẹ̀ àbí kó lọ síbi tó yẹ kó lọ kó lè bá lọ bẹ̀, á ṣe é fún mi. Nítorí náà, mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé tó dẹ̀ ń ṣe iṣẹ́ ní bó ṣe yẹ àti bó ṣe tọ́ fún mi.

Àwọ̀ funfun ni mo fẹ́ràn jù. Kódà bí iṣẹ́ mi ṣe jẹ́ iṣẹ́ awakùsà tó, funfun ni mo fẹ́ràn jù. Idi ti mo fi fẹ́ràn àwọ̀ funfun, òní pé, ó máa ń jẹ́ kí n wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà. Tí ǹkan kan bá kan, ó máa ń fún mi lóre ọ̀fẹ́ láti tètè fọ́, àti pé èmi ní ìfura kan wípé àwọ̀ funfun kò kí ń sá. Kò sí bí eeyàn ṣe fọ tó, kò kí ń sá. Nítorí náà, àwọ̀ funfun ni àwọ̀ tí mo nífẹ̀ẹ́ sí jù lọ. Eléyìí kò kan ṣàì dèédérí bẹ́ẹ̀ wò. Nígbà tí mo wà ní ilé ìwé gíga kejì, èyí tí wón máa ń pè ní ilé ìwé gírámà. Ijọba tó wà ní orí àléfà ńgbà náà tá ń pè ní Gómìnà, ó pàrọ̀ ilé ìwé mi kúrò ní ilé ìwé gbogbonìṣe sí ilé ìwé ìmọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì nìkan. Èyí tí ó wá pẹ̀lú pípàrọ̀ asọ ilé ìwé mi kúrò ní àwọ̀ tí ó wà sí àwọ̀ white tí à ń pè ní àwọ̀ funfun. Àwọ̀ funfun yìí òun ní ẹwù àti ṣòkòtò tí mo lò títí tí mo fi kúrò ní ilé ìwé náà. Èyí jẹ́ kí n mọ bí èèyàn ṣe ń ṣe ìtọ́jú àti àmójútó àwọ̀ funfun lọ́pọ̀lọpọ̀. Gbogbo wa ta wà ní ilé ìwé náà la máa ń ṣe àwọ̀ funfun wa ní ìlànà tí ó mọ́. De bí pé tí a bá ń lọ sílé, àwọn òbí mi tí ọmọ wọn wà ní ilé ìwé mi, wón máa ń dá mi dúró láti kí èmi àti akẹgbẹ́ mi pé "ẹ̀yin ẹ mọ́ yàtọ̀, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí ìmúra yín". Iwúrí yìí ló ti wà ní orí mi títí di òní. Kódà àwọn ǹkan tí mo máa ń wọ̀ tẹ́lẹ̀ aṣọ mi, funfun ni gbogbo wọn, pátá. Èyí fún mi lóre ọ̀fẹ́ láti ra ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Lẹ́yìí tó jẹ́ pé tí mo bá wọ funfun ní àárọ̀ sí abẹ́ asọ, tó bá di alẹ́ màá bọ̀, màá wọ omi. Tí ilẹ̀ ọjọ́ kejì bá dẹ̀ ṣe n mọ́, màá fi sínú ẹ̀rọ eyìí tó máa ń fọ aṣọ fúnra rẹ̀, kó bá mi fọ́n. Ìlànà yìí ni mo máa ń lò ní gbogbo ìgbà tí mo bá wà ní, tí mo bá wà ní, ní ilé àbí mo wà níbi iṣẹ́. Nítorí náà, àwọ̀ funfun ni àwọ̀ tí mo nífẹ̀ẹ́ sí jù lọ.

Mọ máa ń ra èpò fún ọkọ̀ mi nígbàtí ìtanná inú ojú fèrèsé ọkọ̀ mi bá sọ fún mi pé èpò inú rẹ̀ ti lọlẹ̀. Kíní ìrìn yẹn dàbí mítà èyí tó ní ọwọ́ tí ọwọ́ náà máa ń ka bí èpò mi ṣe pọ̀ sí tàbí bí ó ṣe lọlẹ̀ sí nínú ọkọ̀ mi. Tí òǹkà náà bá ti wà ní ibi tí ó ti fún mi ní àpẹẹrẹ pé èpò inú ọkọ̀ mi ti lọlẹ̀, mo máa ń lọ sí ilé èpò láti lọ ra èpò fún ọkọ̀ mi. Èmi dẹ̀ ní ẹ̀ka ilé èpò tí mo máa ń lò. Mi kìí sábà ra èpò fún ọkọ̀ mi ní ilé èpò tí ó bá kàn wà bí kò ń ṣe èyí tí mo mọ̀ wípé èpò tí ó ń tà dára. Mo dẹ̀ máa ń ra èpò èyí tí ó máa ń dé ibi tó yẹ kó dé nínú ọkọ̀ mi. Ó máa ń ku díẹ̀ kó kún igi ọ̀pá náà. Tí n bá dẹ̀ ti rà, mo máa ń lò fún bíi ọ̀sẹ̀ kan kó tó di pé màá tùn lọ ra òmí. Èyí wà tó bá jẹ́ pé mò ń gbé ọkọ̀ mi lọ síbi iṣẹ́ ní ojoojúmọ́. Tí ó bá jẹ́ pé èèkàn àbí èèmejì péré ni mo gbé lọ, ó máa ń pẹ́ ju àkókò báyìí lọ̀ kíi tó lọ ra èpò mì fún ọkọ̀ mí. Èmi jẹ́ ènìyàn tí ó nífẹ̀ẹ́ sí kí èpò máa wà nínú ọkọ̀ rẹ̀ ní gbogbo ìgbà o. Nítorí ìgbà mí ń bẹ tí nǹkan máa ń ṣẹlẹ̀ èyí tó máa ń sokùn fa kí n gbé ọkọ̀ mi jáde láì ro tẹ́lẹ̀ tí kò bá sí èpò nínú ẹ̀. Èyí ó fa ìdìnnà àbí ìdíwọ́ díẹ̀ fún mi. Nítorí náà mo máa ń ra epo fún ọkọ̀ mi ní àkókò tí ó yẹ.

Bẹ́ẹ̀ni, mo ti bèèrè ìrànlọ́wọ́ lati owo láti ọ̀dọ̀ olùsètò ẹ̀rọ. Ní ilé iṣẹ́ mi, a ní olùsètò ẹ̀rọ tó jẹ́ ọ̀gá àgbà tó ní mọ̀ nípa bí ilé iṣẹ́ ṣe ń lọ. Ọ̀pọ̀ ìgbà iṣẹ́ tí a bá ń ṣe, ìlànà tí wọ́n bá fi sílẹ̀ ni a máa ń tọ̀. Àmọ́ nígbà mìíràn tí iṣẹ́ yẹn bá dàrú, mo ní láti bèèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùsètò ẹ̀rọ ní ilé iṣẹ́. Ìdí ni pé òun mọ̀ nípa rẹ̀ jù mí lọ. Mo dẹ̀ nífẹ̀ẹ́ láti bèèrè bèèrè torí Yorùbá máa ní, "Ẹni béèrè ọ̀nà kò ní sọnù." Èyí máa ń jẹ́ kí n rí dájú wípé nǹkan kan ò bàjẹ́ ní ilé iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́. Kí n tó kúrò nílé, òun ni mo ti máa ń ṣètò coffee mi, èyí tí mo máa ń gbé dání lọ síbi iṣẹ́. Tí n bá dé ibi iṣẹ́, yàrá amúlẹ̀ tútù ni igun ilé iṣẹ́ tèmi wà. Tí n bá dẹ̀ tí wọ inú ọ́fíìsì mi, ibẹ̀ mọ́ ń tutù lọ́pọ̀lọpọ̀. Coffee yìí ni mo máa ń lò láti fi yọ́ òtútù yẹn dànù àti pé ó máa ń fún mi ní okun àti agbára yàtọ̀ sì kí ń máa mu omi nìkan. Tí mo bá ti dé padà láti ẹ̀ka ibi tí mo ti máa ń lọ ṣe àbẹ̀wò sí àwọn tó wà ní abẹ́ mi, coffee náà ni mo máa ń mu láti fi dá ọ̀pọ̀lọpọ̀ okun àti agbára padà sí ara mi. Àmọ́, o ọjọ́ tí mi ò bá ṣètò coffee mi láti ilé, ayé wà fún mi láti ṣe náà ní ilé iṣẹ́ mi. Mo ní yàrá kolombo kan, èyí tó dàbí ilé ìdáná tí wọ́n fi fún mi. Ibẹ̀ ni mo ti máa ń ṣe èlò ìtọ́jú ohun gbogbo nǹkan tí mo bá fẹ́ jẹ níbi iṣẹ́. Nígbà yìí, màá mú oore-ọ̀fẹ́ náà láti ṣe coffee mi, èyí tí mo máa ń mu níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkayọrí níbi iṣẹ́ gẹ́gẹ́ bí awakùsà. Tí nbá ti dé ibi iṣẹ́, màá wọ aṣọ yẹn láti fi yíra padà kúrò nu èyí tí mo wọ̀ wá sí ibi iṣẹ́. Èyí ló máa ń jẹ́ kí àwọn tó jẹ́ ọ̀gá wa mọ̀ wípé a ti wà lẹ́nu iṣẹ́. Ko dà gẹ́gẹ́ bí dókítà ni. Bí àwọn náà ṣe ní aṣọ àkayọrí wọn, ọ̀nà ni èmi tí mo jẹ́ awakùsà ní tèmi. Aṣọ yìí ni mo máa ń wà nínú rẹ̀ títí di ìgbà tí màá fi parí iṣẹ́. Tí nbá ní ìsinmi ránpẹ́ lẹ́nu iṣẹ́, bóyá mo fẹ́ lọ jẹun àbí mo fẹ́ jáde kúrò ní ibi iṣẹ́ mi, ìgbà yìí ni mo máa pàrọ̀ aṣọ yìí sí aṣọ mìíràn. Tí bá ti padà sí ibi iṣẹ́ mi, màá ti wọ aṣọ àkayọrí mi.

N tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, òní má jí, tí bá ti jí, má ṣe àdúrà àti ìdúpẹ́ sí Elédùmarè, Ọba tó jẹ́ kí n sùn láyọ̀ tí mo jí láyọ̀. Lẹ́yìn náà, màá bọ́ sí ibùsùn mi, màá gbọnú dáadáa, màá sì tẹ bóò ṣè yẹ kó wà. Lẹ́yìn eléyii, ò ní, màá mú ìgbálẹ̀ láti gbá inú yàrá mi. Màá nu gbogbo ibi tó yẹ kí n nù kó mọ́ tónítóní. Lẹ́yìn náà ni màá bọ́ sí balùwẹ̀ láti fọ ọwọ́, fọ ẹsẹ̀ àti gbogbo ara mi tó kù. Nígbà mìíràn, mo máa ń fi oore-ọ̀fẹ́ náà kúkú wẹ̀. Nígbà mìíràn, mi ò ní wẹ̀. Màá fọ ọwọ́ mi, màá fọ ọ̀bọ ẹsẹ̀ mi, màá bọ́ sí ilé ìdáná láti dá iná. Tí n bá dá iná mi tán, màá gbìyànjú ríi dájú pé mo fọ gbogbo ibi tó yẹ kí n fọ, eh, ìkòkò tí mo fi dáná àti àwọn ǹkan tí mo lò láti dáná. Màá nu gbogbo ẹ̀ pátápátá bó ṣe yẹ kó wà. Màá wá bọ́ sí balùwẹ̀, màá ṣẹ̀ṣẹ̀ wà wẹ̀. Lẹ́yìn náà, òní màá bọ́ sí orí tábìlì mi láti to gbogbo ẹ̀ bó ṣe yẹ kó wọ́ kó wà. Màá dẹ̀ bọ̀ sí ilé ìdáná lẹ́ẹ̀kansi láti bu oúnjẹ mi àti kọfí mi. Màá padà sórí tábìlì láti jẹ oúnjẹ náà. Lẹ́yìn náà, ò ní màá múra láti máa lọ síbi iṣẹ́. Báyìí ni mo ṣe máa ń lo òwúrọ̀ kọ̀ọ̀kan. Mo dẹ̀ máa ń rí dájú wípé tí n bá fẹ́ lọ síbi iṣẹ́, gbogbo tó yẹ kí n pa ni mo máa ń pa bí àpẹẹrẹ, iná ẹ̀lẹ́tíríkì ìjọba, mo máa ń rí dájú wípé ó wà ní pípa. Èyí ni ọ̀nà kan láti dáàbò bo dúkìá mi tí mi ò bá sí nílé. Báyìí ni mo ṣe máa ń lo òwúrọ̀ kọ̀ọ̀kan mi.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi gba wákàtí kan. Nítorí wípé ibi tí mo ti ń ṣiṣẹ́ sí ilé ìdáná oúnjẹ wa, ó jìnà díẹ̀. Bótìwùlẹ̀ jẹ́ wípé kò sí ọkọ̀ láti rìn. Ẹsẹ̀ ni a máa ń lò láti ibi ta ń ti ń wa kùsà sí ibi tí wón fi í lẹ̀ fún wa láti lọ jẹun. Ìrìn bàtà bí ìṣẹ́jú mẹ́wàá ni. Ta bá wá mú lìlọ ta pápọ̀ mọ bíbọ̀, a ti fẹ́ lo ogún ìṣẹ́jú. Nítorí náà, wákàtí kan òun ni oúnjẹ ọ̀sán mi gbà. Nínú wákàtí kan yìí, o náà ni mo ti ní oore ọ̀fẹ́ ká ní mo ní ǹkan mi tí mo fẹ́ ṣe. Bí àpẹẹrẹ, ìgbà mìíràn mo máa ń gbé oúnjẹ wá síbi iṣẹ́. Èyí fún mi lóre ọ̀fẹ́ láti jẹ oúnjẹ mi ní àkókò kíákíá kí dẹ̀ fi wákàtí kan mi sáré lọ ṣe ǹkan mìíràn. Bí àpẹẹrẹ, ká ní mo nílò láti gba káàdì ìfowó sí àpò ní ilé ìfowópamọ́. Àkókò yìí ni màá tètè sáré lọ. Ká ní mo ní láti lọ gba ìtọ́jú ránpẹ́ kan. Àkókò yìí ni màá súré lọ. Kò kìí ṣe pé tí mo bá béèrè fún àkókò mìíràn, wọn ò ní fún mi o. Ṣùgbọ́n mo máa rí dájú pé, mi e ṣe ènìyàn tí ó nífẹ̀ẹ́ sí kó máa fi ẹ̀ró nú tí kò ní tumọ̀ hàn. Nítorí náà, mo máa ń lo àkókò wákàtí kan oúnjẹ ọ̀sán mi láti súré ṣe ǹkan mìíràn tí ó máa wúlò fún mi láti ṣe. Àmọ́ ṣá o, tí ó bá jẹ́ pé mo fẹ́ jẹun ní ilé ìdáná tí wón yà kalẹ̀ fún ẹ̀ka ibi tí mo ti ń ṣiṣẹ́, mo máa rí dájú pé mo jẹun. Mo dẹ̀ ní ìsinmi tó tó bí ìṣẹ́jú mẹ́wàá kó tó di pé mo gbéra láti máa padà wá sí ẹnu iṣẹ́ mi. Èyí fún mi ní oore ọ̀fẹ́ láti rí dájú pé ikùn ò ní ro mí, mi ò sì ní ṣe àìsàn nítorí ìkánjú lórí oúnjẹ.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún iléyá. Àkókò náà jẹ́ àkókò tí mo máa ń ní ore ọ̀fẹ́ láti wá pẹ̀lú ẹbí mi, pẹ̀lú ọ̀rẹ́ mi àti àwọn alábàgbé mi. Àsìkò náà mo ti máa ń múra dé ṣáájú ọ, láti ra àgbò tó tóbi àti àwọn ẹran tí mo máa ń fi ń ké àgbò náà lẹ́yìn. Èyí ni pé fàájì rẹpẹtẹ òní a máa ń tẹra wá sí lákòókò náà. Máa gbéra pẹ̀lú àgbò, àwọn ẹran, àwọn ẹ̀bùn, àwọn ǹkan ẹlẹ́rìndòdò, èyí tí a máa fi ṣe ọdún, òní mo máa tò sí inú ọkọ̀ mi tá kún, màá wá gbéra ìrìnàjò náà lọ sí ìlú mi. Tí n bá dé bẹ, àwọn ọ̀rẹ́ mi, àwọn ẹbí mi, gbogbo wọn, wọ́n ti ń dúró dè mí. Ìgbà míì gan ìlù àti ijó òní wọ́n máa ń fi ń kí mi káàbọ̀. Orí mi a máa wú, inú mi a sì máa dùn. Èyí ló fàá tó jẹ́ pé kí ọdún tó dé, òní mo ti máa ń ṣe ìmúra sílẹ̀ fún. Nígbà tí n bá wá dé ìlú mi, màá fi ore ọ̀fẹ́ náà kí àwọn òbí mi kí gbogbo wọn, bèèrè kín ni tó ń fẹ́, kín ni ǹkan náà tí oúnjẹ wọ́n níyà, èwo ni ǹkan àbí ọ̀nà wo ni mo lè fi ran wọ́n lọ́wọ́. Mo máa ń fi ore ọ̀fẹ́ náà dé ilé ẹ̀kọ́ mi èyí tí mo kà ní ìlú mi láti yẹ bẹ̀ wò kín ni ǹkan tí mo lè ṣe síbẹ̀. Bí àpẹẹrẹ, ọdún iléyá yìí tó lọ, òní mo ṣe ẹ̀rọ omi èyí ti óń lo agbára òòrùn láti máa fi pọ́n, òní mo ṣe fún wọn. Ni ọdún èyí mi tó ń bọ̀ yìí, mo ti ń ronú kín ni ǹkan tí mo lè ṣe tí wọn a fi dùn. Tí n bá wá ti wá kúrò ní ọdún iléyá, mo máa ń ní ore ọ̀fẹ́ láti yà kí àwọn ọ̀rẹ́ mi táwọn wà ní ìlú tó súnmọ́ ìlú mi, máa bá wọn náà ṣeré. Àwọn yen ni wọ́n wá ṣe mí ní àlejò tó ti yàtọ̀. Ààh! Ọdún iléyá máa ń dùn lọ́pọ̀lọpọ̀. Ó dà, ní èyí tí a ṣe tán yìí, mo lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wà níbi iṣẹ́, gbogbo wa la jọ lọ ṣe ọdún náà ní ìlú mi. Mo ti gba oyè ní ìlú mi, oyè Atúnlùṣe One of Ejigbo land bí wọ́n ṣe ń pè lápé tán nìyẹn. Ore ọ̀fẹ́ pé mo máa ń lọ lé ọdún ní èrò ní gbogbo ọdọọdún, òun ló mú ori ọba mi wú tó fi fi mí jẹ oyè náà.

Yàrá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ ní ilé mi, òun ni yàrá ìkàwé mi. Nígbà tí mò ń kọ́ ilé mi, mo dìdí yọ yàrá yẹn sí abala ibìkan tó jẹ́ wípé aréwo kò kí ń wọ bẹ̀. Mo ti wá sọ fún àwọn abánikọ́lé nígbà náà pé kí wọ́n bá mi ṣe ǹkan tó jẹ́ pé tí mo bá wà níbẹ̀ tí mò ń ka ìwé, aríwo òòtá kò ní wọlé sí ibẹ̀. Nínú yàrá náà, kò sí ẹnikẹ́ni tó máa ń bá mi wọ̀ láì gba àṣẹ lọ́wọ́ mi. Èmi nìkan òun ni mo máa ń wọ ibẹ̀. Ibẹ̀ ni mo ti máa ń ka àwọn ìwé mi. Gẹ́gẹ́ bí awakùsà, ọ̀pọ̀lọpọ̀ ìwé òun ni mo ní ní ìlànà iṣẹ́ mi. Yàrá náà ni mo ti máa ń ní ìfọ̀kànbalẹ̀ láti kà á kó sì wọ̀ ó rí. Mo ti ní ọ̀rẹ́ ọ̀fẹ́ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwé mìíràn tí kò tiẹ̀ bá iṣẹ́ mi lọ torí pé mo nífẹ̀ẹ́ láti máa ka ìwé, mo sì máa ń ra ọ̀pọ̀lọpọ̀ ìwé sínú yàrá ìkàwé mi. Nínú àwọn ìwé tí mo máa ń kà níbẹ̀, òun ni báwo ni wọ́n ṣe ń ṣe ìjọba orílẹ̀ èdè mi, ọ̀nà wo ni wọ́n gbà ṣe ìjọba àti pé ọ̀nà wo òun ni iṣẹ́ mi ṣe bá ti wọn lọ. Èyí máa ń fún mi lórí ọ̀fẹ́ láti mọ ibo ni mo lé ti lọ ṣe ìsinmi ránpẹ́ tí mo bá gba àyè lẹ́nu iṣẹ́. Ní yàrá ìkàwé mi, ó ti jẹ́ yàrá kan tó jẹ́ wípé tí mo bá fẹ́ sinmi bóyá mo ní ọ̀pọ̀lọpọ̀ àlejò nínú ilé, tí mo bá ti wọ ibẹ̀, kò sí àlejò kankan tó mọ̀ ọ̀nà tó gbà wọ bẹ̀ nítorí ẹ̀yà àbí ẹ̀ka ibi tí mo fi sí. Èmi nìkan ni mo máa ń wà níbẹ̀. Kódà tí mo bá wà níbẹ̀, àwọn ará ilé a mọ̀ ní mi ò sí nílé torí ìgbàgbọ́ wọn ni pé tí mo bá ti wà ní yàrá ìkàwé mi tó jẹ́ yàrá tí mo fẹ́ràn jù, ẹnikẹ́ni kò gbọdọ̀ dà mí láàmú. Ǹkan mìíràn tí mo ti ṣe sínú yàrá náà, òun ni àwọn ẹ̀rọ ìgbàlódé. Èyí tó fún mi ní oré ọ̀fẹ́ láti ní ìfọ̀kànbalẹ̀ tí ń bá ti wà níbẹ̀, ohun gbogbo tí mo nífẹ̀ẹ́ àbí ohun gbogbo tí mò ń wá ló wà níbẹ̀. Oríṣìíríṣìí ẹ̀rọ ayélujára òun ni mo ní pẹ̀lú iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń ṣe. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo sì ní àwọn ǹkan tí mo rà láti ìlú China tí mò ń retí kó dé láti jẹ́ kó ti-- láti jẹ́ kí n tí lè mọ gbádùn yàrá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ tó jẹ́ yàrá ìkàwé mi nínú ilé mi.

Mo máa ń lọ wo eyín mi ní ẹ̀ kan ní oṣù mẹ́ta. Ìgbà tí mo lọ kẹ́yìn, o ní ọjọ́ karùn-ún oṣù kiini ọdún yìí. Mo máa ń ní adéhùn pẹ̀lú dókítà tó ń ṣètọ́jú eyín. Dókítà náà kò kí ń gbé ìlú tí mo wà àti ìlú mìíràn lo ti máa ń wá. Nítorí náà, gbogbo ìgbà tí mo bá ní adéhùn pẹ̀lú ẹ̀, ohun ní mo máa ń mú ṣẹ. En, eyín títoju ṣe kókó fún mi nítorí iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ ta máa ń bá ni sọ̀rọ̀ ní gbogbo ìgbà ni. Kódà mo fẹ́ lè sọ pé ìgbà díẹ̀ ni mo máa ń gbénu dakẹ́ níbi iṣẹ́ mi. Nítorí náà mo máa ń lọ fún ìtọ́jú eyín náà ní àkókò àti ìlànà tí èmi àti dókítà mi ní, ní adéhùn. Ní eyín mi, ó jẹ́ àǹfààní ńlá fún mi nítorí kò sí ẹni tí èèyàn fẹ́ bá sọ̀rọ̀, eyín ni ó kọ́kọ́ wo. Màá lọ omí ní ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún yìí. Ó ní mo ní ìpàdé pẹ̀lú dókítà. Mo sì fẹ́ fi oore-ọ̀fẹ́ náà la àwọn ibi tí ó ti dí, ní, bóyá nítorí ẹran jíjẹ ni púpọ̀ jù ni àbí ǹkan mìíràn.

Mi ò kín fi ìtọ́jú ara mi ṣeré o. Mo máa ń tọ́jú ara mi dáradára. Gbogbo ohun tó wà lára mi ló jọ mí lóju. Kódà, mo máa ń rí dájú wípé àti ń tí mò ń jẹ sínú àti èyí tí mò ń lò síta, gbogbo ẹ ní ó wà pẹ̀lú ìbámu bó ṣe yẹ kó wà. Bí àpẹẹrẹ, ìpara tí mò fi ń pa ara mi, mi kì í ṣàdédé ra o. Mo máa ń rí dájú pé gbogbo kẹ́míkà èyí tó wù kí wọ́n fi ṣe àti àwọn èròjà mìíràn tó wù kó wà níbẹ̀. Gbogbo ẹ pátápátá, òní mo máa ń rí dájú pé mo mọ ìtumọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí awakùsà tí mó jẹ́, mo ní ọ̀pọ̀lọpọ̀ oye ìmọ̀ àti ìrírí nípa èròjà kọ̀ọ̀kan èyí tí wọ́n máa ń lò fún àwọn nǹkan. Èyí tí mo rí dájú pé kò kín pa ara lára, òun ní mo máa ń lò. Iniwú ìpara bẹ́ẹ̀, òní mo máa ń rà. Ní ti èyí tí mò ń lò sí ẹnu, ó bẹ̀rẹ̀ látorí ọṣẹ ifọ́ yín mi. Mo máa ń rí dájú wípé èyí tó bá ìlànà eyín tí mo ní lọ́o, oun ní mò ń rà. Mi kì n ṣàdédé kan lọ sọ́jà láti sọ pé ẹta eleyii fún mi. Láìṣẹ́ pé mo mọ ìwúlò, ǹnkan tan fi ṣe, iṣẹ́ tó ń ṣe lára àti àléébù tó lè kóba ara mi. Tó fi wá dori ì ohun jíjẹ, mi kì i n ṣàdédé kan jẹ ohun gbogbo óúnjẹ o. Mo mọ ẹ̀yà wo ni ó yẹ kí njẹ nínú nǹkan ẹran èyí tó wà lórí ilẹ̀. Mo mọ ẹ̀yà wo ni ó yẹ kí njẹ nínú èyí tó wà lórí omi. Mo mọ èwo ni ó yẹ kí njẹ. Gbogbo nǹkan báyìí ló yẹ mi yékéyéké. Mi kì n ṣàdédé yanú mi kí n kí nǹkan bọ́. Mo máa ń rí dájú pé ṣẹ́ n tí mo fẹ́ kí bẹ́nú kò oun ṣe orí àwọn ǹikan ló dùro sí, ṣé ó máa da lára mi. Mo sì máa ń rí dájú wípé omi tí mò fi ń wẹ̀, omi tó mọ́ ni, tó jiná. Nípasẹ̀ pé kí n kọ́kọ́ ṣe omi mi ná, kí n wá jó o tútù ko tó di pé mò ń lò. Gbogbo nǹkan tí mò ń lò, òní mo máa ń rí pé ó wà ní ìmọ̀ tó tó. Tó fi dé ibi tí mò ti ń ṣe ìgbọ̀nsẹ̀, mo rí dájú wípé àti ilẹ̀ bẹ̀ àti ìjókòó létà tí mò ń ṣe ìgbọ̀nsẹ̀ sí, mo máa ń rí dájú pé mímọ́ tónítóní ni ó wà. Tó fi wá dori aṣọ mi, mi kì í ṣàdédé kaṣọ bọ́rùn. Mo máa ṣọ èyí tó da fún ọyẹ́, mo mọ èyí tó da fún òtútù, mo mọ èyí tó da fún òru. Gbogbo ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ oun ni mo mọ̀. Mo sì mọ àwọn èròjà tí mò máa ń wọ̀ sára. Mi kì í ṣàdédé kí nǹkan bọ́rùn mi. Tí n bá mọ̀ pé nǹkan tí mo kí bọ́rùn mi ó lè kóba ẹran ara mi, mi ò ní lò. Tí n bá wá lọ sí ìjì nǹkan mu mu, èmi ò kín mú nǹkan ẹlẹ́rìndòdò púpọ̀ o. Omi ni mo máa ń mu jù lọ́pọ̀lọpọ̀. Tí n bá dẹ̀ fẹ́ mú nǹkan ẹlẹ́rìndòdò, mo máa ń rí dájú pé mo fi ìwọ̀n sí ohun tí mò ń mu. Mi kì n ṣàdédé gba kí n má dàsọ́ fún, láìṣẹ́ pé mo mọ gẹ́gẹ́ intara mi nílò. Bí àpẹẹrẹ, èmi kì í mú ògógóró o. Nítorí pé mo mọ àléébù tí ògógóró ń ṣe ní àgọ́ ara. Èmi ò sì ń mú àwọn nǹkan ẹlẹ́rìndòdò tó jẹ́ pé kì kí dà, oyin àtọwọ́dá, èyí tí wọ́n máa ń fi ń po àwọn nǹkan bẹ́ẹ̀, èmi ò kín ṣe bẹ́ẹ̀. Mo máa ń rí dájú pé àwọn nǹkan tí ẹlẹ́rìndòdò tèmi, àwọn nǹkan tí asẹ̀dá ṣe fún wa ni. Bí àpẹẹrẹ, àwọn èso bí ìbẹ́pẹ, bí ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, oun ni ẹlẹ́rìndòdò tèmi.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ó ní ibi tí mo ti máa ń wo eré aláfẹsẹ̀gbá. Eléyìí máa ń fún mi ní oore ọ̀fẹ́ láti fójú lóúnjẹ àti pé láti ní ìwúrí nípa àwọn tó ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bí àpẹẹrẹ, ọ̀pọ̀ nǹkan ló máa ń wáyé níbẹ̀. Ẹ máa rí àwọn ènìyàn tí ẹ̀mí wọn, ọkàn wọn àti gbogbo ara wọn tí wọ́n ti fi jìn sí nǹkan tí wọ́n ń ṣe. Kò kí ń rẹ̀ wọ́n, kò sí bí ó ṣe rẹ̀ wọ́n tó ẹeni rí lójú wọn. Èmi máa ń rí ẹ̀kọ́ kan tàbí òmíràn ko níbẹ̀ wípé n tẹ̀dáà bàá ń ṣe láyé àbí ń tí èmi fúnra mi bá ń ṣe láyé, à fi kí máa ṣe dáadáa. Iji bọ́ọ̀lù alásè aláfiẹsẹ̀gbá, ó ni mo ti máa ń ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí o. Kódà èyí tó jẹ́ pé àn wò lóri tẹlifísàn náà ni. Kò sí ìwú èyí tó wù kó jẹ́ nínú méjèèjì tí mi nífẹ̀ẹ́ sí. Ibẹ̀ ni mo máa ń nífẹ̀ẹ́ sí láti lọ jù torí pé tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù mi tó bá ń gbá bọ́ọ̀lù pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù mìíràn, èyí tó jẹ́ pé òkè òkun ni wọ́n wà. Mo lè wò ó nínú ilé mi àmọ́ kò ní dùn torí èmi nìkan ni. Nítorí náà mo fẹ́ràn láti máa lọ sí ibi tí màá ti rí wò pẹ̀lú àwọn ènìyàn mìíràn. Èyí máa ń jẹ́ kí ó dùn láti wò àti pé nígbà tí ìsinmi ránpẹ́ tó máa ń wáyé ní àárín ìgbà tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù náà, ó máa ń jẹ́ kí n rína rí àwọn ènìyàn tuntun, àwọn ẹlòmíì tó ṣẹ̀ṣẹ̀ wá ní àdúgbò mi ta ṣi máa ń kíra. Ibẹ̀ sì jẹ́ ibìkan tó jẹ́ wípé ọkùnrin ló máa ń pọ̀ jù níbẹ̀ tí kò bá ti ẹ̀ jẹ́ pé gbà mí ọkùnrin ni gbogbo wa. Èyí sì máa ń jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà láàárín gbogbo wa níbẹ̀. Nítorí náà ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ni gbogbo ibi tí ó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Ibi tí mò ń gbé kò ń ṣe ibi tí ènìyàn kan kàn lè ṣàdédé kó wá. Ó jẹ́ ibi tí wọ́n yà sọ́tọ̀ fún àwa ènìyàn kan. Eléyìí tí eléyìnbò máa ń pè ní ẹ́sítétì. Nibẹ̀, a mọ ara wa o bí ẹni mọ́ owó ni. Mo dẹ̀ mọ oníkálukú bí àwọn oníkálukú ṣe mọ̀ mí. Yàtọ̀ sí yẹn, a ní ìpàdé ta a máa ń ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ní ìpàdé bẹ́ẹ̀, gbogbo wa la gbọdọ̀ wá. Ẹni tí ò bá dé ní ààyè àbí bóyá kò sí ní àyíká nígbà náà, ó gbọdọ̀ fi aṣojú ránṣẹ́. Yálà lára wa náà ni yóò ṣe aṣojú fún un. Ṣùgbọ́n tí irú ẹni bẹ́ẹ̀ ò bá ṣe nǹkan kan, ó ní ìtánràn owó tí yóò san. Èyí jẹ́ kí àdúgbò mi ní ìdáàbòbò tó péye. Nítorí pé ẹni kẹ́ẹ́ni tí kò bá ń ṣe ara wa tó jẹ́ ojú tuntun tó bá dé àdúgbò mi, ó máa ma bí ní ìbéèrè títítítí tí wọ́n o fi fà á lé ọlọ́pàá lọ́wọ́ ni. Nítorí pé kò ní lè dáhùn ìbéèrè náà. Èyí sì jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n o kì ń ṣe ará àdúgbò wa àbí àwọn ènìyàn tí kò dára kí wọ́n sá jìnà kúrò ní àdúgbò mi. Ni àkótán, tí mo bá ń ṣe ìnáwó àbí ará àdúgbò mi ń ṣe ìnáwó, ó ní bí ó ṣe fi iṣẹ́ rán-- bí ó ṣe fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwa tó kù láti wá yẹ sí. Èyí jẹ́ kí ó ti jẹ́ kí àdúgbò mi dára dáadáa. Nítorí pé ẹni tí kò bá ń ṣe ará àdúgbò, báwo ni yóò ṣe pe ará àdúgbò kó wa bá sí, kó wá sí ayẹyẹ rẹ̀? Kódà ní àdúgbò mi tí a bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ìjọba, ìjọba náà máa ń tètè dá wa lóun ní kíákíá. Nítorí pé ó mọ wípé ìṣọ̀kan ó wà láàárín gbogbo wa. Ohùn kan, gbólóhùn kan náà sì ni gbogbo wa o fi sọ̀rọ̀ papọ̀. Èyí jẹ́ kí àdúgbò mi rẹwà lọ́pọ̀lọ́pọ̀. Tí mo bá ń bọ̀ láti ibìkan, tí mo bá ti dé àdúgbò mi, kíkí lọ́tùn, kíkí lósì, òun ni èmi gan o fi mọ̀ pé, "à, mo ti délé." Torí pé gbogbo wọn náà ló mọ̀ mí torúkọ mi. Kódà tí ẹni tó máa ń bá mi tún ọkọ̀ mi ṣe tó bá ń gbé ọkọ̀ mi kúrò nínú àgbàlá mi tí mi ò sí níbẹ̀, ọ̀pọ̀ ìgbà ló máa pè mí dá ní, "à, ojú òún rí tó" tí n bá ní kí ló dé, á ní gbogbo ẹs-ẹ́ bí òun ṣe ń mú, bí òun ṣe ń sún láti ibìkan síbò mí ló ń bọ́ sọ́wọ́ àwọn tó ń bèèrè pé, "ta ni yín? Kádì wo ni? Ìyẹn ni ìwé pélébé tó máa ń gbà dá ní. Ìyẹn fún àlejò. Wo ló wà lọ́wọ́ yin?" Ó máa ma fi han gbogbo èèyàn títítítí tí ó fi kúrò nínú àyíká ibi tí mò ń gbé ni. Àyíká ibi tí mò ń gbé tó ń-- tó jẹ́ àdúgbò mi. Ó dára o. Mo dẹ̀ mọ gbogbo nǹkan tó yẹ kí n mọ̀ dáadáa níbẹ̀. Kódà níbẹ̀, a ní ibi tó jẹ́ wípé a ti ń gba afẹ́. Èyí tó jẹ́ pé gbogbo wa la dáwó láti ṣe. Èyí sì fún wa ní oore ọ̀fẹ́ pé tá a bá ní àlejò kan tàbí òmíràn, ibi bẹ́ẹ̀ lánìí kó dúró sí táti lọ gbé. Nibẹ̀ náà sì rí, a ti ní àwọn olùṣọ́ àbò àti àwọn tí wọ́n gbọ́ èdè mìíràn fún ẹni tó jẹ́ pé bóyá kò gbọ́ èdè kan tàbí òmíràn láti ṣe atọ́nà irú ẹni náà títí tí àlejò tó wá wá tí ó fi wá mú.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Èyí jẹ́ òfin tí ìjọba fi lélẹ̀ fún wa ni orílẹ̀ èdè mi. Owó ìtanràn fún ẹni tí kò bá tẹ̀lé òfin náà pọ̀ lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n tọ́ tó dé gba ẹ̀kọ́, èmi jẹ́ ẹdá kan tí mo máa ń nífẹ̀ẹ́ sí kí èèyàn ṣe nǹkan ní ìlànà tó tọ́ àti eti èyí tò yẹ láìsí pé wọ́n fi pánpá mú ẹni náà ko tó ṣe. Gbogbo wa la mọ̀ pé ọkọ̀ jẹ́ nǹkan ẹlẹgẹ́. Ìwọ̀nba sì ni èré ló yẹ ká máa sàmọ̀. Òfin ìyára ọkọ̀ jẹ́ òfin tó da fún àti awakọ̀ àti ẹlòmíràn tó wà ní ojú pópónà. Èyí máa ń jẹ́ kí aburú kò máa ṣẹlẹ̀ tàbí kó dènà aburú tàbí kó jẹ́ kí irú aburú náà kò ṣẹlẹ̀ ní ìwọ̀nba kékeré. Èmi gẹ́gẹ́ bí àwa ọkọ̀ ara mi, mo máa ń rí dájú wípé mo tẹ̀lé gbogbo òfin ìyára ọkọ̀ èyí tí ìjọba fi sí gbogbo òpópónà ibi tí mò ń wa ọkọ̀ mi lọ. Mo dẹ̀ máa ń rí dájú wípé kò sí èyí tí ó yẹ kí ń ṣe tí mii ṣe. Kódà láti ọdún tí mo ti ń wa ọkọ̀ títí di òní, wọn ò tí ì mú mi rí pé mo rú òfin. Kò kín ṣe torí owó tí màá san nìkan bí kò ń ṣe pé èmi máa ń rò pé gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, a gbọ́dọ̀ mọ wùwà tó tọ́ àti èyí tò yẹ. Nítorí náà, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ fún ẹ̀mí ara mi àti fún ààbò àwọn ẹni tó wà ní ojú pópónà tókù.